Oúnjẹ ojú ọ̀nà tí o fẹ́ràn, oúnjẹ ojú ọ̀nà tí mo fẹ́ràn pọ̀ lopolopo, ara wọn ni súyà ẹran tí wọ́n mo dín tí wọ́n mo fi ata sí mo nífẹ́ sí. Bẹ́ẹ̀ sì ni mo nífẹ̀ẹ́ sí kí n máa ra ẹja díndín ní ojú ú títì fún jíjẹ. Wọ́n sì máa ń ta fún wa ní ẹgbẹ̀rún náírà ni àwọn máa ń ta ikọọ kan.

Sọ fún wa nípa fífi owó ránṣẹ́ sílé. Fífi owó ránṣẹ́ sílé, hmm mo ti fi owó ránṣẹ́ sílé fún ìgbà bí méjì nígbà tí mo ti wọ ilé ẹ̀kọ́. Owó náà mo fi ránṣẹ́ sí àbúrò mi torí ó ní pé òhun nílò owó àwọn òbí mi sì sọ pé owó pọ̀ lọ́wọ́ àwọn ni mo máa yá ni owó náà.

Sọ fún wa bí o ṣe yàn láàárín ohun méjì láìpẹ́. Bí mo ṣe máa yàn láàárín ohun méjì ni wípé n ó wo eléyìí tí ó dára jù. Eléyìí tí mo rí wípé yóò ní àlòpẹ́ òun ni ń ó mu. N ó sì fi eléyìí tí mo rí pé ó fúyẹ́ lọ́wọ́, ń ó fi sílẹ̀ tí ń ó sì mú eléyìí tó dára nínú méjèèjì.

Ṣàlàyé fóònù tí ò ń lò. Fóònù tí mò ń lò, orúkọ fóònù tí mò ń lò ni Samsung tí mo sì rà ní ọdún kan sẹ́yìn síwájú kí n tó máa lọ sí ilé ìwé gíga. Òun náà ni mo ṣì ṣì tiń lò di isinyi, kò sì ní ǹkan kan tí ó ṣe, gbogbo ẹ̀ ni ó pé.